Ṣé mo máa ń kọrin kẹ́lẹ́? Ó ti ò mọ kí ń kọrin kẹ́lẹ́. E, tí n bá kọrin gan-an lẹ́kookan ń'gba mi, ohun mi máa ń lọ sókè dáadáa. Ìyẹn, ẹ̀kookan tí bá wà ní inú ilé balùwẹ̀, mi ò kí ń kọrin kẹ́lẹ́. Ohun mi máa ń lọ sókè tí bá kọrin.

Nígbà wo ni mo kẹ́yìn lọ rí dókítà? Mo ṣi lọ nínú ọdún ta wà ninu è yí, iyen ni oṣù kínní. Kò tíì ju ọ̀sẹ̀ mẹ́ta lọ báyìí tí mo lọ rí dókítà. Ni-nítorí pé orí ń fọ́ mi lemọ́lemọ́, mo lọ rí dókítà fún orí fífọ́. Kò tí pẹ́ kò ju oṣù mẹ́ta lọ níṣìnyí tí mo rí dókítà gbẹ̀yìn.

Ṣé mo máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Yàtọ̀ sí ago tó wà lórí fóònù mi. Mo fẹ́ràn kí ń máa wọ ago ọwọ́ náà. Bíi ago Android tí ó lè ṣe nǹkan púpọ̀. Mo máa ń wọ ago ọwọ́, mo máa ń wọ ó dáadáa.

Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Ǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ náà ni pé tí mbá ti kúrò ní ibiṣẹ́, màá ti ra oúnjẹ tí màá jẹ dání. Tàbí tí nbá ti dé ilé, màá dáná. Yàtọ̀ sí iyẹn, mo máa ń gbọ́ news, ìyẹn lórí television. Amohunmaworan ǹkan tí mo sábà máa ń ṣe ní àṣálẹ́ náà nìyẹn. Màá ń wo fíìmù tàbí kí n gbọ́ news tàbí kí n gbọ́ orin.

Ṣé mo mọ bón tí ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ bó tí ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ni gbogbo ìgbà gan èmi nimo máa ń kọ́ ń ṣe ìrànwọ́ fún'yàn kó tó di pé àwọn náà máa ṣe fún mi padà. Ìgbà mí, ìgbà mí náà dèré, wọ́n ń ṣe padà. Ṣùgbọ́n mo mọ bó ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ dáadáa. Èmi gan-an ni mo máa ń kọ́ ń ṣe ìrànwọ́ fún àwọn èèyàn nkan tó dà ìrànwọ́ náà padà fún mi.

Níbo ni mo máa ń ra ǹkan? Mo máa ń ra ǹkan ní ọjà. Màá lọ sí ọjà fúnra mí láti ra ǹkan. Ìgbà mí ń dẹ̀ré, màá ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Èyí tí mo bá fẹ́ lọ sí ọjà, màá jẹ́ gbé wa bá mi nílé. Màá san owó ọkọ̀ fún ènìyàn tó máa gbá wa bá mi nílé. Màá lọ sí ọjà láti ra ǹkan tàbí orí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé mo máa ń ṣiṣẹ́ láti ilé? Mo ń ṣiṣẹ́ láti ilé báyìí nítorí pé iṣẹ́ tí mo ń ṣe ó gba kí n lọ sí ọ́fíìsì ní ojojúmọ́. Ṣùgbọ́n mo máa fẹ́ràn iṣẹ́ tí màá má le ṣe ní àtilè. Mi ò kí ń ṣiṣẹ́ láti ilé báyìí. Mo máa ń lọ sí ọ́fíìsì ni láti lọ ṣiṣẹ́

Ṣé mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí pé mo gbàgbọ́ pé oníkálukú ló máa padà dàgbà láti mú ìgbàgbọ́ tí ó fẹ́. Mi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́

Ṣé mo mọ bi a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Íya àwòrán jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti kékeré. Mo mọ bí a ti ń ya àwòrán ní ìwọ̀nba tèmi bí kò tíì ṣe pé ó lọ títí bẹ́ẹ̀yẹn náà ṣùgbọ́n mo mọ bí a ti ń ya àwòrán. Mo sì le ya ǹkan púpọ̀

Báwo ni mo ṣe máa ń tọ́jú ara mi? Tí mo ṣe máa ń tọ́jú ara mi náà ju wípé, mo máa ń jẹ oúnjẹ tí ó da, mo dẹ̀ máa jẹun ní àsìkò. Yàtọ̀ sí yẹn náà, mo ní àwọn multi vitamin tí mo máa ń lò náà, tó sì máa ń ṣe ara mi lóore dáadáa. Mo máa ń jẹun tí ó da, mo máa ń wẹ̀ nígbà tó yẹ kí n wẹ̀. Mo dẹ̀ máa ń sùn nígbà tó yẹ kí n sùn. Mo máa ń ṣe ìtọ́jú ara mi dáadáa pẹ̀lú oúnjẹ gidi, oògùn gidi àti ìsimi dáadáa.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Eh, mi ò kí ń jẹ́ kí nǹkan dí nǹkan ní ọwọ́ ni. Mo máa ń ṣiṣẹ́ nígbà tó yẹ kí n ṣiṣẹ́. Màá dẹ̀ ri pé mo tètè, yátọ̀sí pé mo tètè parí iṣẹ́ mi, pé mo parí iṣẹ́ mi nígbà tó yẹ kí n parí iṣẹ́. Ẹ̀, àti ìgbésí ayé, mo má ń ṣe ìyẹn náà ní ọ̀tọ̀. Mo ń fi ìkán dí kàn lọ́wọ́. Mo má ń ṣe ògbẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ìgbà tí bá yẹ kí n ṣiṣẹ́, màá ṣiṣẹ́. Ìgbà tí bá yẹ kí n ṣe ìgbésí ayé mi, màá ṣe ìgbésí ayé mi tí kò dẹ́ni di rà wọn lọ́wọ́

Ṣé mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè nítorí ibi tí mo ti ń ṣiṣẹ́ ó jẹ́ ibi tí ó ga gan. Ẹ̀rọ ìgbésókè yẹn lẹ́ni ó máa ń jẹ́ kí-kí n tètè dé ọ́fíìsì wa nítorí pé a ti máa gun orí staircase nígbà mi, ó máa nira nígbà mi. Mo fẹ́ràn kí n máa lo ẹ̀rọ ìgbésókè dáadáa.